Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Nígbà tí àwọn oníbàárà mi bá wamí wá, tí inú mi sì dùn pẹ̀lú wọn, mo lè ra ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ fún wọn. Ohun oúnjẹ náà ò lè jẹ ìrẹsì, ò kó jẹ iyán. Nínú rẹ̀ náà, mo máa ń jẹ ń bẹ. Mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi láti lè mú nu wọn dùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn file mi pamọ́. Gbogbo àwọn file tí mo máa ń lò níbi iṣẹ́ mi ni mo máa rí pé mo fi wọ́n pamọ́ dáadáa. Ó ní iyàrá ibi tí mo máa ń kó àwọn file mi sí, mo dẹ̀ máa rí wípé ó wà ní ìpamọ́ gidi ní gbogbo ìgbà tí ń bá nílò rẹ̀ kí ń dẹ le rí i lò padà.

Bẹ́ẹ̀ni, owó tí mo ń gbà ó dára gan. Ó dára lọ́nà púpọ̀ nítorí ó máa ń ríi wí owó náà ó máa ń ka gbogbo ìní mi, ó dẹ̀ máa ń ka gbogbo àwọn ohun, àwọn èlò mi. Gbogbo ìgbà tí mo bá ti nílò owó, owó tí mo bá gbà lọ́wọ́ àwọn oníbàárà mi or tí mo bá ń gbà níbi iṣẹ́, ó máa ríi wípé ó lè ra gbogbo nǹkan tí mo nílò, ó tí mo fẹ́ràn láti rà.

Ibi tí mo fẹ lọ sí ìsinmi ni ìlú Amẹ́ríkà. Mo fẹ́ràn rẹ̀ torí ó jẹ́ àwọn orílẹ̀-èdè tó dára jù lágbàáyé. Ibẹ̀ ni mo ti fẹ́ lọ ṣe ìsinmi mi lẹ́yìn ìgbà tí mo bá ti parí iṣẹ́. Mo fẹ́ràn ìlú náà nítorí ó gbàyè láti ṣe ìsinmi gidi.

Irú kọ̀ǹpútà tí mo ní ó jẹ́ kọ̀ǹpútà HP. Mo fẹ́ràn láti máa lo kọ̀ǹpútà HP nítorí pé ó jẹ́ àwọn kọ̀ǹpútà tó dára jù lágbàyé. Mo fẹ́ràn kọ̀ǹpútà náà gan-an, ó sì yára, ó sì dá nípa iṣẹ́ ṣíṣe. Mo fẹ́ràn láti máa lo HP nítorí ó gbajúmọ̀ láàárín àwọn kọ̀ǹpútà lágbàyé.

Ọ̀nà tí mo máa ń yanjú àwọn ìṣòro èrò ayárabíàṣá ni kí n ríi wí pé èmi àti àwọn òṣìṣẹ́ mi a wà lápapọ̀, a wà papọ̀ láti le ronú, láti lè ṣe ètò tí a ṣe máa lo or tí a ṣe máa ra ayárabíàṣá. Tí a bá pa ìrònú papọ̀ tí a sì fi ọkàn kan láti fi lè rí tí a se máa ra èrò ayárabíàṣá náà, won máa ríi wí pé ọ̀rọ̀ náà ní ìyànjú.

Mo máa ń rí ìpèsè àwọn ohun èlò nípa owó oṣù mi. Gbogbo owó oṣù tí n bá ti rí ní ibi iṣẹ́, òun ni mo fi máa ń rí ìpèsè àwọn ohun èlò. Àwọn nǹkan bí i oúnjẹ jíjẹ, àwọn nǹkan bí i, eh, nǹkan tí wọ́n máa ń ṣe ara lóore or èlò tí mo bá nílò ní ibi iṣẹ́, owó oṣù ni mo fi máa n rí pé mo rí ìpèsè náà.

Rárá o, eyín kìí fọ́ mi. Mo máa ń ríi wipé mo fọ eyín mi déédé ní gbogbo ìgbà lójoojúmọ́. Mo máa ń fọ eyín mi láàárọ̀ kùtùkùtù, mo dẹ máa ń ríi pé mo fọ nígbà tí n bá fẹ́ sùn. Ìdí nìyí tí eyín kìí fi fọ́ mi. Mo máa ń ríi wipé mo ṣe ìmojútó eyín mi dáradára.

Bẹ́ẹ̀ ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Gbogbo ìgbà tí màá ń jẹun, mo máa ríi wípé mi ò bá ẹnikẹ́ni sọ̀rọ̀. Gbogbo ìgbà tí màá ń jẹun, mo máa ríi wípé mo gbé omi tútù ṣẹ́gbẹ́ mi láti lè fi láti lè mú nígbà tí oúnjẹ náà bá ta or tí mo bá ń wúkọ́ nípa oúnjẹ jíjẹ.

Bẹ́ẹ̀ni, etí mi dára. Kò sí nǹkan tí etí mi ò lè gbọ́. Etí mi máa ń dára ó de sì ń ṣiṣẹ́ dáradára. Gbogbo ìgbà tí mo bá wà ní ibi iṣẹ́ ni etí mi lè gbọ́ gbogbo nkan tí òṣìṣẹ́ mi bá ń ṣe. Gbogbo ìgbà tí mo bá wà nílé náà, bóyá ní òru, bóyá ní ọ̀sán ni, or bóyá ní àárọ̀ kùtùkùtù ni, mo lè gbọ́ nkan tó bá ń ṣẹlẹ̀ nínú ilé. Mo rí i wí pé etí mi ń ṣiṣẹ́ dáradára.

Bẹ́ẹ̀ ni, mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Gbogbo ìgbà tí n bá ti fẹ́ lọ sí ilé ìdárayá, mo máa ríi wí pé mo forúkọ ọ̀ mi kalẹ̀. Orúkọ fífikalẹ̀ yìí ló máa ń jẹ́ kí wọ́n rí i wí pé mo jẹ́ lára àwọn oníbàárà àwọn ọ̀ lára àwọn tó máa ń sábà wá sí ilé ìdárayá náà dáadáa.

Nǹkan tí mo máa ń ṣe ní àṣálẹ́ ni pé mo máa ń ríi wípé mo ṣe iṣẹ́ tí mi ò parí ni ibi iṣẹ́, mo parí rẹ̀ náà ní alẹ́ náà. Gbogbó, ìgbà tí mo bá wà lásálẹ́, mo máa ń ríi wípé mo fi ìpè sí àwọn oníbàárà mi tí mi ò rí bá sọ̀rọ̀ ní ọ̀sán, òr ní àárọ̀ kùtùkùtù. Ìgbà náà ni mo máa ń ráyè láti sùn dáadáa láti ṣe ìsinmi gbogbo iṣẹ́ tí mo ti ṣe láti àárọ̀

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìdárayá, mo máa ń ṣe ìdárayá ní gbogbo ìgbà tí n bá ti wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, or tí n bá ti wà pẹ̀lú àwọn ará ilé mi. Nígbà tí n bá ti wà ní inú ilé, mo fẹ́ràn eré ìdárayá gan torí ó máa ń múnú mi dún, ó sì máa ń mú mi ṣe iṣẹ́ mi dáradára.